Ṣé mo mọ bi a ti ń tún nǹkan ṣe? Mi ò mọ bi a ti ń tún nǹkan ṣe o. Bí àwọn ẹnjiníà, mi ò mọ bi a ti ń tún àwọn nǹkan báyẹn ṣe. Ṣùgbọ́n tí ìwé mi tàbí aṣọ mi bá ya, mo lè fi owu àti abẹrẹ gan pada. Mo mọ bi a ti ń tún nǹkan dáradára. Mo mọ bi a ti ń tọ́jú àwọn nǹkan.

Báwo ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Mo máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ láti kọkọ̀ ṣe kíni, máa kọ́kọ́ dúró, màá wo àwọn ohun tí ó ti ṣẹlẹ̀. Tí mo bá ti wo ohun tí ó ṣẹlẹ̀ tán, màá wá wá ọ̀nà àbáyọ̀ tí mo ṣe lè gbé e jáde. Tí mo bá ti wárí ọ̀nà àbáyọ̀ yìí, màá wá lo àwọn ọ̀nà àbáyọ̀ tí mo rò pé ó lè gbé ọ̀nà náà jáde ti dáadáa. Màá wá lo wọn láti ṣé sí dáadáa.

Àwọn app tí mo máa ń lò jù ní àwọn ni WhatsApp, Facebook, Twitter, Instagram, TikTok, CoinCap Market, CoinCap Market àti GitHub àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn app yìí ni mo máa ń lò jù. Mo máa ń lo vidmate ná. Mo sì máa ń lo oríṣiríṣi gaming app; Pesoda, Candy Crush àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìrọ̀rí ẹyọ kan péré ni mo máa ń lò. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ìrọ̀rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà. Ṣùgbọ́n nígbà mi tí ìrọ̀rí yì bá jẹ́ kí n máa ṣe bákan bákan tí mo bá ń sùn, mo máa ń yọ lórí mi, màá sì gbé ẹsẹ̀ mi lé. Ní ìgbà tí mo bá gbé ẹsẹ̀ mi lé yìí, ó máa ń dára púpọ̀, màá sì ráyè sùn lọ. Mi ò kí ń lò ju ìrọ̀rí kan lọ.

Ṣé mo máa ń ṣe ìsọdọ̀tun nǹkan? Rárá, mi ò mọ̀ bón ṣe ń ṣe ìsọdọ̀tun nǹkan o. Mi ò tí è ṣe rí. Kò kí ń ṣe ohun tí mo kà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Ohun tí mo kà ní ilé ìwé ẹ̀kọ́ gíga ni láti máa kọ èèyàn. Akẹ́kọ̀ọ́ ni mí. Akẹ́kọ̀ọ́ máa ń kọ ọmọ kékeré ó sì máa ń kọ àwọn àgbàlagbà láti mọ ohun tí wọ́n ò bá mọ̀.

Ìgbà mélòó ni mo máa ṣàyẹ̀wò ímeèlì mi? Mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi lójoojúmọ́ nítorí wípé mo ti te àtẹ̀jíṣẹ́ sí àwọn ilé iṣẹ́ kan tí mo fẹ́ bá ṣiṣẹ́, mo sì máa máa wò bí wọ́n ti fi ìdáhùn ránṣẹ́ sí mi. Nítorí náà, ìgbà gbogbo ni mo máa ń yẹ ímeèlì mi wò lóòrèkóòrè.

Àwọn nǹkan wo ni ó wà nínú àpò owó mi? Àwọn nǹkan bí i ìwé tí un kà tí mo bá dé ibi iṣẹ́, mo máa ń fi ṣíbí ijẹun mi síbẹ̀, mo máa ń gbé omi mi síi, mo máa ń fi fóònù mi síi, mo sì máa ń fi nǹkan tí n fi kọ ìwé mi, mo máa ń fi síi, mo máa ń fi rọ́ọ̀bù, mo máa ń fi airpiece, mo máa ń fi ìpara tí màá fi pa owó mi tí bá fọ owó mi níbi iṣẹ́.

Adun tí mo fẹ́ràn jù nínú ice cream ni adun vanilla. Mo fẹ́ràn adun vanilla yìí nítorí wípé ó máa ń dàbíbí wípé èèyàn ń mu mílíìkì ni. Mo fẹ́ràn rẹ̀ gan-an, òun ni mo fẹ́ràn jù, òun ni mo sì fẹ́ràn láti máa mù nígbà gbogbo. Lóòrèkóòrè ni mo máa ń mu adun yìí. Adun vanilla ni mo fẹ́ràn jù.

Mo máa ń kí àwọn ènìyàn ní èdè Yorùbá. Tí mo bá rí àgbàlagbà, mo lè sọ wípé "Ẹ káàárọ̀ o" tàbí kí n sọ wípé "Ẹ káàsan" àbí "Ẹ káalẹ́". Àwọn ọmọ kékeré, máa kí wọn wípé "báwo ni? Sé o sùn dáadáa? Sé o ti jẹun? Báwo ni ǹkan?" Máa lo "óó" fún ọmọ kékeré, màá sì lo "é" fún àgbàlagbà, màá sì kí wọn dáradára.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ ni, mo máa ń wo oríṣiríṣi ètò lórí tẹlifísàn ni. Mo máa ń wo àwọn ètò bí eré, bí orin, bí nǹkan merè merè. Mo máa ń wo àwọn ètò bí kí àwọn ènìyàn máa fi ẹ̀bùn wọn hàn. Oríṣiríṣi ètò ni mo máa ń wo lórí tẹlifísàn.

Ohun èlò tó ṣe pàtàkì jùlọ ní ibi iṣẹ́ mi òun ni textbook, àga, table tàbí tábìlì, blackboard, pátákó tí a ó kọ iṣẹ́ sí àti chalki tí a ó fi kọ iṣẹ́ fún àwọn ọmọ. A máa ń lo pánkẹrẹ náà èyí tí a mọ̀ sí ẹgba láti bá wọn wí nígbà tí wọ́n bá ṣẹ̀. A máa ń lo omi, a ní tọ́lẹ́ẹ́tì, a ní oríṣiríṣi.

Èmi kò ní irungbọ̀n o, nítorí wípé obìnrin ni mí. Àwọn ọkùnrin nìkan ló máa ń ní irungbọ̀n. Èmi kò ní irungbọ̀n. Àwọn obìnrin imí tí wọ́n bá ní àrùn àbí ìlera tí à ń pè ní PCOS, àwọn náà máa ń ní irungbọ̀n. Ṣùgbọ́n wọ́n máa ń rí dájú wípé wọ́n fà á lóore kóóre kí wọ́n lè jọ obìnrin.

Èmi fẹ́ràn tíì, mo fẹ́ràn coffee náà, ṣùgbọ́n níwọ̀n ọ̀pọ̀ ìgbà, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń mu tíì ju bí mo ṣe máa ń mu coffee lọ. Ṣé kí n sọ wípé lápá ibi tí èmi wà yìí, a ò kí ń fi bẹ́ẹ̀ mu coffee, tíì la máa ń mu jù, a sì fẹ́ràn tíì dáradára. Kàkà kí èyán pọ̀ kó wá kíi, pẹ̀lú omi tútù.

Rárá o, èmi kò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí. Mi ò lórí ṣùgbọ́n mo máa ń gbọ́ nípa rẹ̀. Mo sì máa ń rí i lórí tẹlifísàn, mo sì máa ń rí i lórí ẹ̀rọ alágbèéká mi tí ń jẹ́ fóònù. Ṣùgbọ́n mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú-irin rí. Rárá, mi ò tíì rìn. Ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà, màá rìn.

Rárá o, mi ò kì n mu oògùn lójoojúmọ́, nítorí wipé mi ní àìsàn tí ó nílo fún mi láti máa lo oògùn lójoojúmọ́. Àwọn tí ó bá ní àìsàn ni wón máa ń lo òògùn lójoojúmọ́ bí àwọn tó ní àrùn bí HIV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n èmi o, mi ò kí ń mu òògùn lójoojúmọ́ torí mi ò ní àìsàn tí ó jẹ́ kí ń máa mu òògùn ní ojoojúmọ́.

Àwọn ojú òpó ayélujára tí mo wà ni Facebook, WhatsApp, Twitter, Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ojú òpó ayélujára yìí ni a ti máa ń fi oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ jíṣẹ́ síra wa. Ibẹ̀ náà dẹ̀ sí ni a ti máa ń mọ gbogbo nkan tí ó bá ń lọ ní àyíká wa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣiríṣi nǹkan bí i aṣọ, bàtà, earini etí, ẹ̀gbà ọrùn, ẹ̀gbà ọwọ́, ìlẹ̀kẹ̀ ìbàdí àti oríṣiríṣi nǹkan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo tún máa ń ra oúnjẹ lórí Íńtánẹ́ẹ̀tì àwọn tí wọ́n máa ń gbé oúnjẹ wá.

Ó ti ṣe díẹ̀ tí mo ti kẹ́yìn kọ ìgbékalẹ̀ iṣẹ́. Kódà yó ti tó bi ọdún bí méjì sí mẹ́ta sẹ́yìn. Ní ìgbà tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́ kẹ́yìn, mo kọ ìlànà bí a ti ń kọ́ àwọn ọmọ kéékèèké ní ẹ̀kọ́ tí yóò sì fi ye wọn yékéyéké. Ṣùgbọ́n láìpẹ́ yìí, wón sì tún kọ ìgbékalẹ̀ iṣẹ́ mìíràn.

Bẹ́ẹ̀ni mo máa ń ka ìwé. Mi ò ní àǹfààní láti má ka ìwé nítorí wípé ọmọ ilé ìwé sì ni mo jẹ́. Kódà ìgbà tí mo máa ń ka ìwé jù ni ìgbà tí ìdánwò bá ti sún mọ́. Mi ò ní àǹfààní láti sọ wípé mi ò fẹ́ ka ìwé torí pé mo gbudọ̀ ka ìwé láti lè ṣe kínni, láti lè.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ran wíwo àwon ìràwọ̀ tí ó bá ti ṣe díẹ̀ etí ọ̀sán, tí òórùn ò bá ti yọ́ mọ́, tí òórùn ò bá ti lọ sí òkè padà ni mo máa bọ́ síta tí mà sì gbé ojú mi sókè láti máa wo oríṣiríṣi ìràwọ̀ tí ó wà. Mo fẹ́ran rẹ̀ mo sì máa ń ṣe lójoojúmọ́ láti máa wo ìràwọ̀. Mo fẹ́ran láti má.

Tí mo bá ti fẹ́ ṣe irun mi, màá lọ sí ilé onídìrí, màá sọ fún onídìrí irú irun tí mo bá fẹ́ ṣe, a ó sì bẹ̀rẹ̀ iṣẹ́. Ìgbà mìíràn ó lè tó bí wákàtí mẹ́wàá àbí lákàtí mẹ́sàn-án kí a tó parí irun òun. Ṣùgbọ́n mo fẹ́ràn láti lò máa ṣe irun mi, mo sì fẹ́ràn ẹni tí ó máa ń bá mi ṣe irun mi dá wákàtí mẹ́wàá.

Oríṣìíríṣìí nǹkan ni ó máa ń mú mi rẹ́rìn-ín kó dà ìgbà mìíràn. Nǹkan tí kò bá mú àwọn tí ó bá wà láyí ká mi rẹ́rìn-ín, èmi lè rí ìdí láti rẹ́rìn-ín nínú rẹ̀. Mo máa ń rẹ́rìn-ín sí nǹkan tí àwọn ènìyàn tó wà wà láyí ká mi bá sọ, mo sì máa ń rẹ́rìn-ín sí nǹkan òmíràn tí ó bá ń ṣẹlẹ̀ ní agbègbè mi, mo máa ń rẹ́rìn-ín.

Rárá o, èmi kò ní gíláàsì òòrùn, kò sí ohun tí mo fẹ́ fi gíláàsì òòrùn ṣe. Àwọn tí ó le ní gíláàsì òòrùn ni àwọn sáyẹ́ntísì láti lè kọ ìmọ̀ ìjìnlẹ̀ nípa òòrùn. Ṣùgbọ́n èmi kò kí ń lò, bẹ́ẹ̀ni mi ò sì ní gíláàsì òòrùn kankan.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí ni wípé tí ara mi kò bá yá, àwọn òbí mi a sọ wípé kí n má lọ sí ilé ẹ̀kọ́ ní ọjọ́ náà. Bẹ́ẹ̀ ni, màá sì tẹ̀lé ìyá mi tàbí bàbá mi lọ sí ibi iṣẹ́. Nígbà yìí, inú mi máa ma dùn nítorí wípé gbogbo ohun tí mo bá fẹ́ pátápátá nọ máa ma ṣe fún mi. Gbogbo ohun to bá wù mí jẹ ni wón máa ma rà fún mi. Ohun ni.

Mo máa yanjú àwọn èrò ìṣòro ayárábiàṣá ní ìgbà tí mo bá ti mọ ohun tí ó yẹ kí n ṣe nípa rẹ̀. Màá sì tẹ̀síwájú, màá sì ṣe ohun to yẹ kì ń ṣe. Àwọn ìṣòro, èrò ayárábiàṣá yìí kò kí ń ṣe ohun tí ó le rára. Ọmọdé lè lo àgbàlagbà náà dé lè lo. Bẹ́ẹ̀ ni àwọn tí ó ti dàgbà dáadáa tí wọ́n jẹ́ àwọn òbí àwọn òbí wa gan lé lo.

Rara o emi ko kin kọ iroyin ni ibi ṣẹ o. Ọmọ ilé ìwé ṣì ni mí. Ṣùgbọ́n àwọn oníròyìn wọ́n máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́, bẹ́ẹ̀ ni wọ́n sì máa ń ka ìròyìn. Àwọn ibi tí wọ́n ti máa ń kọ ìròyìn tí wọ́n sì ti máa ń ka àwọn náà ni orí tẹlifíṣànì, orí rédíò tàbí orí àwọn ẹ̀rọ ayarabiasa.

Iye wákàtí tí mo máa ń ṣiṣẹ́ ó díbá lórí iye iṣẹ́ tí mo bá fẹ́ ṣe, ṣùgbọ́n ká sọ wípé bí i wákàtí mẹ́wàá àbí méjìlá, ìgbà mìíràn mo lè ṣe mẹ́tàlá àbí mẹ́rìnlá, ṣùgbọ́n ìgbà tí mo máa ń ṣiṣẹ́ jù n'gbà mi, ó máa ń ju wákàtí mẹ́rìnlá lọ. Mẹ́rìnlá ni wákàtí tí mo máa ń ṣiṣẹ́ jù lójúmọ́, bẹ́ẹ̀ ni.

Ṣé mo máa ń fi ìdáàbò bò ọorùn sára? Oòrùn sára. Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbò bò òòrùn sára nítorí wípé ẹni tí kò bá lo ìdáàbò bò oòrùn, ó ṣe é ṣe kí oòrùn kí ó ba ara rẹ̀ jẹ́. Ó dáa kí ènìyàn máa fi ìdáàbò bò oòrùn sí ara. Bẹ́ẹ̀ni mo máa ń lò.

Ìgbéyèwó iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ó fi ṣàfihàn wípé mo ṣe dáradára, mo ṣe dáradára nínú ẹ̀kọ́ mi àti nínú àwọn ìdánwò mi. Ìgbéyèwó tí mo ṣe yìí ó dára púpọ̀ ó sì kọjá ìlàjì àwọn tí a jọ wà ní ilé ẹ̀kọ́.

Ṣé mo máa ń lo ẹ̀rọ ìdàkejì? Rárá o, mi ò kí ń lo ẹ̀rọ ìdàkejì. Kódà mi ò lo ẹ̀rọ ìdàkejì rí. Mi ò mọ bí ó ti rí, mi ò sì mọ bí a ti máa ń lò ó. Bóyá àwọn èèyàn kan wà tí ó máa ń lo ẹ̀rọ ìdàkejì o, ṣùgbọ́n èmi o. Mi ò lo ẹ̀rọ ìdàkejì rí. Kódà mi ò mọ̀ ń lo.

Ìgbóná jẹjẹ tí mo fẹ́ràn jù nínú yàrá mi ni ìgbóná tí à ń pè ní ìgbóná jẹjẹ tí ó ń jẹ AC. Kò kí ń jẹ́ kí ooru mú ènìyàn, kò sì kín dá mú ènìyàn, kò kí ń jẹ́ kí ènìyàn kí ó sùn dún ooru. Á sì máa jẹ́ kí ara ènìyàn kí ó tutù ni. Ìgbóná jẹjẹ yìí gan-an gan ni mo fẹ́ràn.

Bí mo ṣe máa ń ṣètò owó iṣẹ́ ni wípé máa ti sọ irú owó àti wákàtí tí mo fẹ́ san owó fún oníkálukú. Wákàtí tí oníkálukú yìí bá sì ti fi ṣiṣẹ́, náà ni màá fi san owó fún ẹni kọ̀ọ̀kan wọn. Wákàtí yìí náà ni mo sì máa ń tẹ̀lé ní gbogbo ìgbà láti lè san owó iṣẹ́ fún àwọn òṣìṣẹ́.

Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún kò kín tó ọ̀sẹ̀ kan. Ka sọ wípé bí ọjọ́ mẹ́rin àbí ọjọ́ márùn-ún ni mo ní fún ìsinmi ọdọọdún ni ibi iṣẹ́ tàbí tó bá jẹ́ pé ní ilé ẹ̀kọ́, ọjọ́ tí mo ní fún ìsinmi ọdún a máa tó bí oṣù kan tàbí oṣù méjì nígbà mìíràn.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn arádúgbò mi dáradára, mo sì mọ àwọn tí a jọ ń gbé lé. Ó dára láti mọ àwọn aládùgbò ènìyàn nítorí wípé ní ìgbà tí ènìyàn bá nílò ìrànlọ́wọ́, àwọn tí ènìyàn máa ké sí nìyẹn. Mo mọ àwọn arádúgbò mi dáradára, bẹ́ẹ̀ ni mo sì mọ àwọn ojúlùmọ̀ mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti lọ sí etí òkun. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ó máa ń lọ sí etí òkun láti lọ rí bí òkun ṣe rí. Kódà àwọn òkun mìíràn, àwọn èèyàn máa ń lọ síbẹ̀ láti lọ gbátẹ́gùn àti láti lọ ya àwòrán. Etí òkun dára, ó sì dùn wò láti lọ rí ọ̀kan lára àwọn iṣẹ́ mèremère tí Ọlọ́run dá.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ohun ìfámúrá, ohun ìfámúrá nígbà tí mo bá ń mu ohun mímu. Kàkà bí nígbà tí mo bá ń mu ohun aládìídùn, mo máa ń fẹ́ràn láti lo ọpà ìfámúrá yìí. Nítorí wípé ó máa ń jẹ́ kí ó rọrùn fún mi láti mú ohun mímu tí mo bá mú lákòókò tí mo bá mú.

Ìgbà gbogbo ni mo máa ń ṣe ìmọ́tótó ilé mi. Ó dára láti ṣe ìmọ́tótó ilé kí gbogbo ohun tí ó wà ní inú ilé kó di mímọ̀. Tí ènìyàn kò bá ṣe ìmọ́tótó ilé, ó lè tí bẹ kó oríṣiríṣi ààrùn bíi àwọn kòkòrò tí kò yẹ kí ó wọ inú ilé tàbí àwọn kòkòrò àfojúrí tí a fi wọ inú ilé ènìyàn, ènìyàn kò ní mọ̀

Bí ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú méjìlá ni ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà. Ibi iṣẹ́ mi kò jìnnà sí ilé tí mò ń gbé rárá. Mo máa ń fi ẹsẹ̀ mi rìn lọ sí ibi iṣẹ́ mi ni kò jìnnà sí ilé rárá. So bí ìṣẹ́jú mẹ́wàá àbí ìṣẹ́jú méjìlá péré ló máa ń gbà mí láti rìn láti ilé tí mò ń gbé lọ sí ibi tí mo ti ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ bi a ti ń ṣe ìrànwọ́ àkókò. Bi ènìyàn bá fẹ́ ṣe ìrànwọ́ àkókò, á ríi dájú wípé gbogbo ohun tí òun fẹ́ ṣe, á fún wọn ní iye ìgbà àti àkókò tí òun yóò lò pẹ̀lú wọn. Ti ènìyàn kò bá ṣe èyí, kò ní mọ ìgbà tí ọjọ́ máa fi lọ tán. Bẹ́ẹ̀ ni, mo mọ bi a ti ń ṣe ìrànwọ́ àkókò.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi mọ́. Mo gbudọ̀ pa àwọn fáìlì yìí mọ́ nítorí wípé màá le bá wọn ní ipò tó dára ní ìgbà tí mo bá fẹ́ lò wọ́n. Gbogbo fáìlì tí mo gbà ní ilé ẹ̀kọ́ àti ní ilé òmìnira àti ní ilé ìdárayá, pátápátá ni mo mọ̀ bí a ṣe ń pa wọ́n. Mo máa ń pa àwọn fáìlì yìí mọ́ nítorí tí mo bá fẹ́ nílò wọ́n ní ìgbà mìíràn.

Ṣé mo máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́ nítorí wi pé tí mo bá wọ ago ọwọ́, a jẹ́ kí ó ṣe é ṣe àbí pé kí ó rọrùn fún mi láti máa wo àkókò nígbà tí mo bá ń ṣiṣẹ́, màá sì lè máa tẹ̀lé iye àkókò tí mo dá wípé mo fẹ́ ṣiṣẹ́ náà. Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó sí ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí wípé, a fún mi láàyè láti rí ohun gbogbo tí ó bá ń ṣẹlẹ̀ nínú ojú òfurufú, màá sì le yà á pẹ̀lú fóònù mi tàbí ẹ̀rọ alárègbé ká mi, màá sì máa rí gbogbo ohun tí ó bá ń ṣẹlẹ̀ láyíká mi, bẹ́ẹ̀ni mo fẹ́ràn rẹ̀.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù tí a bí mi. Nítorí wípé máa rí ààyè láti lè ṣe ìpéjọpọ̀ pẹ̀lú àwọn ènìyàn mi. Wọ́n á sì máa kí mi kú oríire, wọ́n á máa kí mi kú ọjọ́ ìbí, wọ́n á sì máa kí mi wípé mo kú oríire pé mo pé ọdún kan sí i. Bẹ́ẹ̀ ni, ọdún tí mo fẹ́ràn jù, oṣù tí mo fẹ́ràn nínú ọdún ni oṣù kẹrin.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Kódà èyí tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ àti ilé ni mo ti ń ṣe. Mo fẹ́ràn kí n máa ṣiṣẹ́ láti ilé torí ó máa ń fún mi ní èrògbà láti ṣe nǹkan mìíràn. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ láti ilé. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ó dára kí ènìyàn máa ṣiṣẹ́ láti ilé bẹ́ẹ̀ ni.

Ohun tí mo máa ń sábà ṣe ní aṣálẹ ni láti jíròrò gbogbo ohun tí mo bá ṣe ní ọjọ́ náà. Lẹ́yìn náà tí mo bá jíròrò rẹ̀ tán, màá wá tún ṣe àkàwé ohun tí màá ṣe lọ́jọ́ kejì, màá kọ wọ́n sílẹ̀. Lẹ́yìn tí mo bá kọ wọ́n sílẹ̀ tán, màá sì jẹ oúnjẹ alẹ́. Tí mo bá tun wá jẹ oúnjẹ alẹ́ tán, màá lọ sí balùwẹ̀, màá wẹ̀, màá sì lọ sí ibùsùn mi lẹ́yìn náà.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù náà ni Kérésì. Mo fẹ́ràn ọdún Kérésìmesì gan, torí wípé ní Nàìjíríà tí mo wà yìí, ó máa ń jẹ́ kí a wà ní ìgbà ọyẹ́ ó sì kí ń jẹ́ kí o rú wa. Mo sì fẹ́ràn wípé àwọn ènìyàn inú wọn máa ń dùn ní àkókò yìí, wọ́n sì máa ń ta ara wọn ní ọrẹ.

Àkókò mélòó ni mo máa ń lọ sùn? Àkókò mélòó ni mo máa ń lo sùn? Mo máa ń sùn fún bí àkókò mẹ́jọ̀ tàbí àkókò méje. Ìgbà mìíràn tí mo bá ní ohun kan tí mo fẹ́ ṣe ní òwúrọ̀ kùtùkùtù, mo lè sùn fún àkókò mẹ́fà. Àwọn wọ̀nyí ni àwọn àkókò tí mo máa ń lò láti sùn láti fi ara mi lélẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfitì fi ẹ̀ mí, tí mi ò bá ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, báwo ni mo ṣe fẹ́ mọ ohun tí ó ń lọ gangan, tí mo bá ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ yìí, yóò jẹ́ kí n mọ̀n eyìí tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí ó sì ṣe ohun tí mo bá ń ṣe ní àǹfààní. Ìmúdójúìwọ̀n rẹ̀, òun ni ó ṣe pàtàkì jù lọ, mo sì máa ń ṣe é nígbà gbogbo àti ní òrekóòrè.

Fóònù alágbèéká tí mò ń lò òhun ni à ń pè ní Redmi. Redmi yìí, ẹ̀rọ módẹ́ẹ̀lì tí ó ń lò ní Redmi 13C. Òhun ni mò ń lò, ṣùgbọ́n mo ti ń lo fóònù yìí fún ìgbà díẹ̀ bí ọdún méjì sẹ́yìn. Láìpẹ́ láì jìnnà, ó wù mí láti pààrọ̀ rẹ̀.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe mi ni kí ó yé mi yékéyéké, kí kókó ẹ̀kọ́ náà kí ó fi ara hàn mí, kí n lè tún ṣe àtúnṣe ẹ̀kọ́ náà. Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn kókó ẹ̀kọ́ kí ó yé mi yékéyéké, kí èmi gangan fún alára mi, kí n tún lè ṣàlàyé rẹ̀ fún ẹlòmíràn tí kò bá yé.

Rárá o, mi ò ní aṣọ tuntun ní ìgbà tí àwa yìí ṣùgbọ́n yóò wù mí láti ra aṣọ tuntun láìpẹ́ láì jìnnà torí mo fẹ́ran aṣọ gidi gan ni. Mo fẹ́ran aṣọ tuntun, a wù mí láti ra aṣọ tuntun láìpẹ́ àti láì jìnnà. Mo fẹ́ran aṣọ tuntun gan ṣùgbọ́n mi ò ní aṣọ tuntun ní ìwọ̀n ìgbà tí a ń sọ̀rọ̀ yìí.

Ìgbà tí ó kẹ́yìn tí mo lọ sí ibi orin ni bí oṣù kan tó kọjá. Ìgbà náà ni wón ń ṣe ọdún Kérésìmesì tí wón sì ń ṣe orin àdákọ fún Kérésìmesì. Ìgbà náà ni mo lọ sí ibi orin kẹ́yìn mo sì gbádùn ara mi. Mo gbádùn àwọn orin tí wón kọ, kó dà mọ́ tún jó mọ́ tún yàwòrán.

Irú bàtà tí mo máa ń wọ̀ ni à ń pè ní sálúbàtà. Mo fẹ́ràn sálúbàtà nítorí wípé ó máa ń jẹ́ kí ń le rin dárayára, ó máa ń jẹ́ kí ń tètè dé ibi tí mo bá ń lọ, kò sì kí ń ro ni lẹ́sẹ̀. Mo fẹ́ràn sálúbàtà gan ni, òun ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà. Mo fẹ́ràn rẹ̀ gan.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jùlọ ni kí a fi ẹ̀wà ṣe àkàrà. Tí a bá fẹ́ fi ẹ̀wà ṣe àkàrà, a ó kọ́kọ́ mú ẹ̀wà náà. A ó rẹ́ ẹ sínú omi fún ìgbà díẹ̀, fún awọ̀n ìṣẹ́jú díẹ̀. Lẹ́yìn náà, a ó bo èpo rẹ̀. Lẹ́yìn náà, a ó sì fi àlùbọ́sà àti ata si. Lẹ́yìn náà, a ó wá lọ̀ ọ́. Tí a bá ti lọ̀ ọ́ tán, tó bá ti kúná, a ó wá máa da sínu òroro díẹ̀díẹ̀.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń fọn. Tí ènìyàn bá fẹ́ fọn, ó lè fọn fèrè. Ṣùgbọ́n mi ò mọ bí wọ́n ṣe ń ṣe èyí. Àwọn tí wọ́n ti kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ lórí orin, àwọn ni wọ́n máa ń fọn, wọ́n sì máa ń fọn. Wọ́n lè fọn fèrè sí orin tàbí dùrù tí ó bá ń kọ orin lọ́wọ́. Èmi kò mọ̀ bí a ti ń fọn o. Àwọn tí ó máa ń kọ orin ni ó mọ bí wọ́n ti ń fọn.

Bẹ́ẹ̀ni, mo ti lọ sí òde rí. Oríṣiríṣi òde sì ni ó máa ń wà, bíi kí wọ́n ṣe ìkómọ, kí wọ́n ṣe ìgbéyàwó, kí wọ́n ṣí ilé tuntun, tàbí kí wọ́n máa ṣe ọjọ́ ìbí ayẹyẹ fún ọmọ, tàbí kí wọ́n máa ṣe ayẹyẹ ìgbéyàwó. Oríṣiríṣi òde ni mo ti lọ rí. Bẹ́ẹ̀ ni, èmi fẹ́ràn láti máa lọ sóde.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò ǹkan. Kódà ó dára fún ènìyàn láti máa ṣe ètò ǹkan. Tí ènìyàn bá ṣe ètò ǹkan, a jẹ́ kí iṣẹ́ tí ó bá ń ṣe tàbí ohun tí ó bá ń ṣe ní wákàtí náà kí ó yára kankan. Mo jẹ́ ẹni tí ó máa ń ṣe ètò ǹkan. Bẹ́ẹ̀ ni, mo sì fẹ́ràn láti máa ṣe ètò ǹkan.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn ni kí òorùn kí ó ràn, kí òjò náà kí ó sì rọ̀. Ṣùgbọ́n nígbà mìíràn tí òjò bá ń rọ̀, a máa dá ohun tí ènìyàn bá fẹ́ ṣe dúró náà ní wákàtí náà. Bẹ́ẹ̀ ni, mo fi nifẹe sí ojú ọjọ́ tí òjò kò ní rọ̀, ojú ọjọ́ tí ó mọ́ le dáadáa tí kò ní ṣe wípé òjò máa rọ̀ tàbí òtútù máa mú.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ ni wípé, màá kókó wo èrò mi, màá wo ohun tí ó fà á tí àwọn ìdojúkọ yìí fi dojúkọ mi ní ibi iṣẹ́. Nígbà tí mo bá wo èrò mi tán, bẹ́ẹ̀ ni màá sì yànnàná àwọn ìdojúkọ tó wà níbi iṣẹ́ náà. Nígbà tí mo bá yànnàná rẹ̀, bẹ́ẹ̀ ni màá sì lò ó láti lè dojúkọ àwọn ìdojúkọ yìí.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá ọjọ́ lórí ẹ̀rọ alágbèéká mi. Ibẹ̀ ni mo ti máa ń wò ìjọ́ tí ó bá jẹ́ tàbí oṣù tí a bá wà. Ibẹ̀ náà ni mo ti máa ń ṣe gbogbo ohun tí mo bá fẹ́ ṣe. Mo fẹ́ràn láti máa lo àgbàlá ọjọ́ yìí nítorí wípé ó máa ń ràn mí lọ́wọ́ láti mọ ohun tí ó kàn àti ní ọjọ́ tí ó kàn.

Bí mo ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ ni wípé torí wípé ibi iṣẹ́ mi kò jìnnà sí ibi tí mò ń gbé, ẹsẹ̀ mi ni mo fi máa ń rìn. Mà á rìn bí wákàtí méjìlá àbí wákàtí mọ́kànlá láti dé ibi iṣẹ́ mi. Nítorí náà kò nílò fún mi láti wọ ẹni kéni, ẹsẹ̀ mi ni mà á fi rìn dé ibi iṣẹ́ mi. Ẹsẹ̀ ni mo fi máa ń rìn lọ. Ẹsẹ̀ náà ni mo fi máa ń rìn bọ̀ lójoojúmọ́.

Rárá o, èmi kò gun alùpùpù rí. Kódà mi ò mọ̀ bí ó ti rí tàbí ohun tí wọ́n máa fí ń ṣe. Èmi kò gun alùpùpù rí o, ṣùgbọ́n máa fẹ́ràn láti gun alùpùpù yìí. Mi ò kò gùn rí, kódà mi ò rí rí tàbí kí ń rí àwòrán rẹ̀ rí.

Rárá, èmi kò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ lójú àwọn ènìyàn. Kódà mi ò kí ń tijú láti sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn. Ẹ̀bùn mi ni láti máa sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀ ènìyàn. Mo nífẹ̀ẹ́ sí i gidi gan-an ni. Mi ò kí ń tijú, bẹ́ẹ̀ ni, mi ò kí ń ṣe ohun tí mo bá fẹ́ sọ sọ. Mo nífẹ̀ẹ́ sí i, mo dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ láti máa sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, bẹ́ẹ̀ ni.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ti ń create tàbíbí a ṣe ń ṣe ìgbékalẹ̀ website. Mo fẹ́ràn rẹ̀ gidi gan ni, torí mo máa ń rí tí àwọn ènìyàn máa ń ṣe, tí wọ́n sì máa ń lò. Mo fẹ́ràn, mo fẹ́ mọ̀ nípa rẹ̀, bí a ti ń ṣe website àti bí a ti máa ń ṣe oríṣiríṣi àwòrán lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mi ò ní àwọn ohun èlò ọlọgbọ́n ní ilé mi. Mi ò ní owó tí máa fi ra àwọn ohun èlò ọlọgbọ́n yìí. Ṣùgbọ́n, ó dáa láti ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nínú ilé nítorí wípé ó máa ń jẹ́ kí gbogbo ohun tí ènìyàn fẹ́ ṣe kí ó ṣe déédéé, ó sì máa ń mú àwọn iṣẹ́ tí ènìyàn níṣe ní inú ilé kí ó lọ dáradára.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀já ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Nítorí wípé ó dára fún ènìyàn láti máa di ọ̀já ààbò fún ààbò ara rẹ̀. Nítorí ìjàmbá kí orí ènìyàn má lọ gbá. Torí tí orí ènìyàn bá lọ gbá, tó bá lọ dé ibi ọpọlọ, ikú ni o. Nítorí náà èmi máa ń di ọ̀já ààbò nígbà tí mo bá ti wà nínú ọkọ̀.

Àwo tí mo fẹ́ràn láti máa lò jù ni àwo tí ó bá dán dédé, àwo tí ó bá ṣe fẹ̀rẹ̀gẹ̀dẹ̀, tí inú rẹ̀ sì jò láti lè bu oúnjẹ sínú rẹ̀ tàbí kí n bu oúnjẹ pọ̀ pẹ̀lú ọbẹ̀ mi, àwo tí ó jẹ́ kí n lè jẹ oúnjẹ mi dáradára, tí ó sì jẹ́ kí n lè tẹ oúnjẹ mi pẹrẹsẹ.

Bẹ́ẹ̀ni, mo ní ètò àbọ̀ kọ̀ǹpútà. Ètò àbọ̀ yìí ni ó máa ń dáàbò bo kọ̀ǹpútà mi láti má kó oríṣiríṣi nǹkan tí ó dé nà pá àti ṣiṣẹ́ rẹ̀ dáradára àti àti ṣiṣẹ́ rẹ̀ deédé. Bẹ́ẹ̀ ni, mo máa ń lo ètò àbọ̀ kọ̀ǹpútà yìí ní gbogbo ìgbà kí ìgbà tí mo bá ti fẹ́ lo kọ̀ǹpútà mi.

Bí mo ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni wípé n óò pe gbogbo àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi láti wá bá mi ṣe àjọyọ̀. Tí wón bá sì ti dé, a óò gé àkàrà òyìnbó. Lẹ́yìn tí a bá gé àkàrà òyìnbó tán, a óò jẹun, a ó sì mu, a ó sì gbàdúrà. Oníkálukú yóò sì máa lọ ilé rẹ̀.

Ohun tí mo máa ń ṣe ní ìgbà tí òjò bá rọ̀ ni wípé, màá kókó kó gbogbo ike síta kí omi òjò tó lè wọ inú rẹ̀. Nigbatí mo bá gbé ojo yi i tán tí mo gbé ike mi wọlé máa wá wo inú yàrá máa sì lọ sí ibi ibusún mi máa fi aṣọ bora kí òtútù máa bá mumí. Mo fẹ́ràn omi òjò gidi gan ni.

Wákàtí mélòó ni mo máa ń wo ojú ìbojú lójoojúmọ́? Wákàtí tí mo máa ń wọ ojú ìbojú lójoojúmọ́ ó máa ń tó bi wákàtí mẹ́wàá nítorí wípé mo fẹ́ràn láti máa wọ ojú ìbojú lójoojúmọ́ nítorí wípé ó máa ń dẹ́rù pa ojú ó sì máa ń jẹ́ kí ojú ṣe dáadáa kí ojú sì ríran.

Iye ìgbà tí mo máa ń wojú àwòrán ní ojoojúmọ́ kò má ṣe ká ṣàkàwé. Tí mo bá wẹ̀tàn láàárọ̀, màá wojú ìbòjú. Tí mo bá tún ṣe tán tí mò ń jáde tí mo múra tán, màá wojú àwòrán. Nígbà tí mo bá tó dé láti ibi tí mo bá lọ, màá wojú àwòrán láti wo bí ojú mi ṣe rí. Ìgbà mìíràn tí mo bá wẹ̀tàn ní alẹ́, màá tó wojú ìbòjú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè yìí nítorí wípé ó máa ràn fún mi láti dé òkè. Nígbàtí mo bá lo ẹ̀rọ ìgbésókè yìí, kò ní rẹ mí láti dé ibi tí mo bá ń dé. Ṣùgbọ́n tí mi ò bá lo ẹ̀rọ ìgbésókè yìí, yóò ti rẹ mí nígbàtí mo máa fi dé ibi tí mo bá ń lọ mákọ̀ máa mí ẹlẹ́ ẹlẹ́ ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nnkan. Kódà kò sí nnkan tí mo bá rà tí mi kì í ṣe àtúnlo rẹ̀. Mo máa ń fẹ́ràn láti ṣe àtúnlo aṣọ mi, bàtà mi, báàgì mi, kódà ohun tí mo máa ń lò ní ilé-ìdáná àti ní ilé-ìwẹ̀ mi. Mo máa ń ṣe àtúnlo ohun gbogbo. Mo fẹ́ràn láti ṣe àtúnlo ohun gbogbo láti má jẹ kí ohun koún, kí ó sá fẹ́rẹ́

Ṣe mo máa ń ṣe ìpífẹ́dọ̀? Èmi kò kín ṣe ìpífẹ́dọ̀. Kódà, èmi kò mọ ohun tí ó ń jẹ́ ìpífẹ́dọ̀. Ìpífẹ́dọ̀ yìí, ó lè jẹ́ ohun tí àwọn ènìyàn tókù tí wọ́n máa ń ṣe, ṣùgbọ́n èmi ò. Ní tèmi, mi ò kín ṣe ìpífẹ́dọ̀. Kódà, mi ò lè rántí ìgbà tí mo rí ènìyàn tí ó ṣe ìpífẹ́dọ̀ yìí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn òkè. Tí mo bá ń gun òkè lọ, inú mi a máa dùn gidigidi. Tí ènìyàn bá ń gun òkè lọ, á rí wípé ó dára láti máa gun òkè. Mo fẹ́ràn ìrìn gun òkè gidi gan ni. Bẹ́ẹ̀ ni, mi kì í ṣaláì máa rin ìrìn gun òkè, nítorí wípé ó jẹ́ ohun tí mo fẹ́ràn gidi gan ni.

Bẹ́ẹ̀ni, mò ń wọ gíláàsì. Ìgbà mí tí mi ò bá wọ gíláàsì mi, mi ò ní le ríran tàràtà. Kódà mi ò ní rí ohun tó bá jìnnà sí mi rárá. Ojú mi a sì máa wo baìbàì. Mo máa ń wọ gíláàsì mi lójoojúmọ́ àti ní gbogbo ìgbà. Nítorí wípé àwọn dókítà kìlọ̀ fún mi láti máa wọ gíláàsì mi lóòrèkóòrè àti ní ìgbà kúùgbà.